Bẹ́ẹ̀ni, mo mọ̀ táa ṣé máa ń tún àwọn ǹkan ṣe lọ́pọ̀lọpọ̀. Èmi a máa tún kan ṣe, èmi a tún máa ba ǹkan jẹ́, ìmín yaa gíran gan tó jẹ́ pé kò dà. Kíni ǹkan tó bá wù eyàn ni eẹ́yan lè sọ síbẹ̀ ní sáà tí kò kàn tèmi o. Ǹkan tó bá ti wùmí nii sọ̀ síbẹ̀, ètete dáhùn, gbìgbà ẹ fẹ́

Bẹ́ẹ̀ ni mo máa ṣe ìsọdọ̀tun nkan. Bí a ní ilé ìwé níbí a ní school. Ní mo dùbú ìdàdà pé ṣọdọtun ọkọ̀ máa ń ṣe just limí òbí. O jẹ́ bo máa ṣí gba bí báptism mọ ẹni a máa ṣe ń kọ́ bá ń túnṣe. A máa ṣí ní ìgbàkúgbà lẹ́kọ̀ọ̀kan. A máa ṣí dàda dàda dàda. A máa ṣí ṣọdọtun ọkọ̀. Wò ó ní ọmọ mí, ìyàwó mí di gbogbo ṣọdọtun ọkọ̀. Ẹ ká mí òun mọ́ iná, iná búburú ni iná. A máa ṣí inú ẹ̀kọ́ kan. Bí a pastor níṣe ni mo menti lábá máa ṣí lé. Kíni mo máa bá máa ṣe ṣọṣí ba. Bó ní school, a ti eyan bá gbé mi. Tí mo ṣí tò, àní láti bá gbé mi ṣọṣí, àní school dàda. Láti bá gbé mi bó lé. Ìlàrí mó gan an yìí fàó. Òun jẹ́ lè yí gbàótè. Àwọn kan bá yẹn ṣàpín. Ẹrú fún mi tí ń gbóná. Iná ò mú wa walahi. Iná yẹn ó paya. Ṣé bí mo ń jẹ́ ní mò ń jọ jọ jọ. À ń jọ ti ni. Tí ẹ̀kan lé fún yan ni òun bá wọlé. Tí ẹ̀fìn lé gbogbo jọ ẹ. Ẹ di fún ìyá lóòótọ́ àti bá. Àbí kíni? Kíni ke. Mo ń sá mo ṣọdọtun ọkọ̀. Tẹ́lẹ̀ san. Ṣé ń gbọ́ tí lè ṣí ṣọdọtun ọkọ̀? Ẹ gbọ́ dúró lè ṣí. Ṣé ń gbọ́ lè ṣí? Já mo dúró lè bá kẹ́kẹ̀ mọ́ fún mi ní ikọ́. Kò sí ń gẹ́tò ẹ́ jọ̀ọ́. Eyin na le o be. Kò sí gẹ́tò lè ṣọṣí gbé. Mo kẹ́kẹ̀ tí wá sí mo. Tẹ́lẹ̀ mo máa ṣọṣí gbé. Eyin le mo o walahi. Tẹ́lẹ̀ wá ti wù mí. Tẹ́lẹ̀ mo ṣọ. Ṣé tí gbọ́?

Mi, ǹ kí, mi ò kí ń sábà, mi ò kí ń sábà jó, kí ni mo fẹ́ dì de jósí. Mi ò sábà ń jíjó jíjó kó. So oò mọ̀ ni èmi ò ń jóo, kí ni mo fẹ́ má a jó. Kò sí nǹkan tí mo fẹ́ máa jó fún, wọ́n á kàn máa rò bóyá wọ́n ti dàrù mi. Wọ́n sáà máa ń jó, wọ́n á ma jó bí i wèrè, wọ́n á ma jó kiri adúgbò, láì ṣeni tó ti ya wèrè, mi ò ready o, ẹni tí ẹ̀ẹ́ kóbá lẹ̀ ń wá, èmi ò kí jóo, mi ò kí ń jóo at all. Mo fẹ́ ṣe máa jó, kí ni mo fẹ́ mafi jó ṣe, but ìgbà míì dí t'ówó bá wà lọ́wọ́ mi ni mo ma ń jó. Kó dà màá jó gidigidi gan. Mo máa ń jó o, à màá jó nígbà yẹn gan. Tí màá ma jó jó jó jó jó, jó jó jó jó jó jó jó ni. But báyìí, kò sí nǹkan tí mo fẹ́ fi jíjò ṣe, ṣé màá ma dá jó ni à láì s'oúnjẹ. Mi ò lè máa dá jó kò yé e yín bá yẹn. So, rọra lòó bẹ́ẹ̀ ni. Rọra lo eléyìí náà bẹ́ẹ̀ ni wọ́n sáré ṣí lẹ̀kùn. So, kò sí, kò sí nǹkan míì mọ́ ju báwun lọ.

Ẹ ò, ẹ ti fẹ́ rí kìnìún máa sú mi. Ó ti pọ̀ jù, ó ti ń pẹ́ jù. Hálf áwà ó ti kọjá, ó ti lé ní ten minutes níṣìń tí mo ti dúró, dúró, dúró, dúró, dúró, tí kìnì yìí ò tíì ṣú. Ó ti ń pẹ́ jù, ẹ jù ẹ máa, ẹ máa dírì táìmù yẹn. Kó tó bá ń tètè ṣe, ó máa tẹ̀ wù èèyán náà lọ́hun. Ṣé tí èèyàn bá ṣe ń ṣe yìí tí ó wa ń fò lọ́ tí ń pẹ́, tí ń pẹ́, tí ń pẹ́, tí ń pẹ́, tí ń pẹ́ bó ni ẹyan ṣe fẹ́ tẹ̀tẹ́ parí. Èyín ná e máa fi wo ìwà eyàn wò now. Báwo ni o ṣe máa ń ṣe ètò àwọn iṣẹ́ àkànṣe? Ẹ ò, mo ní iṣẹ́ kan kan nílé o. Mo ní iṣẹ́ kan kan. Mo ní iṣẹ́ kan kan ti n báa ti jí láaro àkànṣe iṣẹ́, sùn, tẹ fóònù, gbá géèmù. Iná, iná búrúku. Àwọn ǹkan tí èmi máa ń ṣeni yẹn kò yé yín bá yẹn. Mio ní iṣẹ́ kan kan tí èmi máa ṣe. Tẹ́ bá ní iṣẹ́ tẹ́ lè gbé fún mi dé, tí o mo máa mú ọwọ́ wá, n ṣé. Torí pé iṣẹ́ àkànṣe, mo ní iṣẹ́ kan kan, iṣẹ́ àkànṣe. Bá di dí lára, play géèmù, sùn, n sì jẹun. N tún joúnjẹ mí mi gan papọ̀ tó jẹ́ wọn ba tun síni ilé. Àwọn nǹkan báun wọn kò yé yín. Ẹ lò bẹ̀

Ah! Ewo ìgbà tí emi lọ school yìí o, kódà normal normal n le gan emi ò fi aṣọ bora, kíni mo fẹ́ fi aṣọ bora fún láì ṣe baby. Sé mo jẹ́ baby ni, tí n fi mo fa aṣọ bora? Kí lóde te mo ń ṣe báyìí náà? Sé èti máa ń dún ṣe ábàlàgbà kò ní yín ni? Ẹ ṣe mo fa'ṣọ bora? Ah! Láisì kíni, ó tútù o bá mu ju bẹ̀e. Èmi ò faaṣọ bora. Tí èmi ṣe máa ń lọ náà mo máa ń lo, ń kì fi aṣọ, èmi e kì í fi aṣọ bo ara tí n bá lọ. Lẹ́yìn wípé, mà á fi ǹkan, mà á kan sùn ní. Kò ye yín bá hun, mà á kan sùn ní, èmi ò fi aṣọ kankan bora. Ǹkan sùn tí bá ti sun, to, ó ti lọ náà nù. Kò ye kó fa aṣọ bora, èmi ò fi aṣọ kankan bora o. Èmi máa ń lo bẹ̀ ni. Tí e bá mọ̀ nkán tí wọ́n ń pè lo bẹ̀e lo bẹ̀ tí mà á ti lo bẹ̀, kò ye yín báyẹn. Èmi ò farabọ́ kankan bọ̀wọ́ o. Náà aṣọ fi bora, ábàlàgba e faaṣọ bora, kò ye yín. Ọmọ kékeré ló máa ń fi aṣọ bora èmi ò fi aṣọ bora o. Èmi ó sùn lọ direct ni tó bá ti pe hundred thousand ni sin n ṣe tóní mo náà ni, àti give up àti parí iṣẹ́ tóní nù.

Ẹ̀hẹn ẹṣẹ fe sọ̀rọ̀ ní báyan Ẹ wo ìgbà tó ṣe nísìí ń pa pàpá, ṣé èmi tún rẹ̀kọ́ọ̀dù padà? Màmá rẹ̀kọ́ọ̀dù náà, ẹwo bi ese sáré sí pa pàpá tó sáré lò tó sáré upload tan lówó kan. Ti e ba ń pè ní iṣẹ́ nìyan. But bo ba mú upload de 80 minutes yẹn, ẹ mo pé ó máa máa rẹ̀yẹn sára ní like. Ìyẹn máa ma weak, máa ma weak eyan sára. Eyi tó upload tan nisinyi, èmi gan náà máa tete ṣẹ́ nǹkan tí mo fẹ́ ṣetán, màá rí wò a ṣi ṣetán ko kun sí nǹkan, nǹkan máa ṣi lò ní, nǹkan máa ṣa má ṣi lò. Ti eyi sì ń bá ti ń upload, e máa ṣe lò ní. Ema worry e sa ma upload rẹ̀ kò yé yín bá. O ti wù a ní ọgọ́rùn-ún ó lé ní àádọ́rin yìí, o ti wa ni ọgọ́rùn-ún ó lé ní àádọ́rin be, tí un bá tún fi àwọn eleyi kun, ó tún máa jẹ́ boya bi mẹ́wàá be, ó máa jẹ́ ọgọ́rùn-ún ó lé ní ọgọ́rin, tí un baa ṣe bí mẹ́rin àbí márùn-ún sí i. Ó máa pè now ìgbà mélòó, táìmù epẹ̀ lòó now o máa pè 200 k nisi. To ba sí je pé ẹ de normal, màá ṣe de ọ̀ọ́dúnrún bay, kò yé yín báyìí. Gbogbo eleyi tẹ́ ẹ̀ ṣi yi, èmi ò like rẹ̀ tẹ́ ìṣe ń pẹ́, tí ṣé ń pẹ́, tí ṣé ń pẹ́. E mo wípé yo ma rẹ̀yan ni, ẹ dakun ema je ko re mi o, ẹ dakun. Ẹ ṣèdíje kó mọ̀ ọ́n, kó mọ̀ wá pàpà, pàpà, pàpà, pàpà, inú sáré mo já mo pàpà, pàpà, pàpà, pàpà, pàpà, pàpà.

Kódá orí yin tí ń pé, ṣe o ní àwọn ẹ̀rọ ológbọ́n nílé rẹ? Ológbọ́n, àmọ́ ní àwọn ẹ̀rọ ológbọ́n náà, ẹ̀rọ tó máa ń lo ta, ẹ̀rọ fóònù, ẹ̀wo àwọn nkan tí mo, nkan tí mò ń fẹ́ sọ ni pé oyin tí ń pè, oyin tí ń ṣáná, ẹ́ ti ń ṣáná, ẹ́ ti ń ṣáná, ẹ́ mọ ṣáná, òun ló bá òun, ẹ́ mọ ṣáná, òun ló bá òun tó rí, ah. Ó já recording tán lọ́wọ́ ẹ, ẹni ìwé lékè ta tí mo rẹkọ̀, tábìtì rẹ ni, ẹ́ kò ní ṣe recording tán, ó mọ̀ lu lu lu lu lu. Àwọn eléyìí tó ti ṣe iye ẹ wòó gbogbo ara tí ó gbádùn rẹ̀. Ẹyin náà ò mọ̀ rí recording dáadáa láti ọ̀dọ̀ mi. Ah, láti ìyà náà tí mo bẹ̀rẹ̀ ní ṣáyẹwò tí wọ́n lè kí i, ṣé kí lè pín i, ṣé kí lè pín i, ẹ ká ìfàà, èmi burú gan, mo burú burú gan. Èyí tí jẹ́ ká jà á mọ̀ọ́kàn ta sì ká ṣe lójojọ́, kó tọ̀ bẹ́ẹ̀ ká mọ̀ ẹ́, hinhin. A ti parí eleyi un oti tọ̀n bẹ́ẹ̀ hinhin. Ah, kí wá ni irin kíni. Mo like àwọn ọ̀rẹ́ nkan báyẹn tí wọ́n bá tí ń pẹ́ jù. O má dàbí wípé ènìyàn kan ṣiṣẹ́ kìni sí yín lọ́hùn ní. Àbí yóò máa dàbí kìnì ni. Ẹ sáà jẹ́ ká, ká ṣe pápàá pa kó tàn. Ẹ̀hẹn, má dẹ́ withdraw owó mi ẹyin náà dẹ máa, ẹ máa rí recording sí dáadáa. Buh tí ẹ bá ń ṣe, tí bá ń pẹ́, bí òní ẹ́ ṣe fẹ́ rí kìnì. Ẹ wo ẹ lo bẹ́ẹ̀nì ní o.